Se mo ní ìfọ̀rùkọṣílẹ̀ ní ìdí idaràyà? Bẹ́ẹ̀ ni mo ní ìfọ̀rùkọṣílẹ̀ ní ìdí idarayà tí a mọ̀ sí gym ní ẹ̀dẹ̀ ò. Mo má a lọ síbẹ̀ láisi bí pé mo ṣe àwọn eré ìdárayá lole je kí ara mi kóji pẹpẹ tí màá ṣìdi má a fi ṣe nǹkan òjọ́ mi ní ojojúmọ́.

Bawo ni Muslim má ń jí ní òwúrọ̀? Wọ́n máa ń jí ní òwúrọ̀ ti béèrè tí ẹnìkan bá fọwọ́ kan mi ní síti ìgbà díẹ̀ sọ́nà ní alẹ́, tí ẹnì kan bá fọwọ́ kan mi mọ́ ajé, àbí tí wọ́n jẹ́ bí mo ṣẹ̀jẹ àwọn òbí fún mi tí wọ́n ti parí wò. A jí ní òwúrọ̀ a jẹun. Muslim má ń jí nù.

Ṣé mo máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo sì jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ sí láti máa ka ìwé púpọ̀. Tí bá tú kuro ní ilé ìwé àbí tí mo bá wà nílé tí n bá ṣe nkankan, mo máa ń mú ìwé mi jáde tí màá ṣì máa ka. Iwe de máa ń jẹ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ko jí pe pé, ó sì jẹ́ kí ǹkan ti eeyan báa n ro láti ṣe é kó wá sí ìmúṣẹ. Nítorí naa nífẹ̀ẹ́ sí láti máa ka ìwé púpọ̀

Ṣé mo máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà gẹ́gẹ́ bí ọjọ́ kan báyìí níṣin tí mo lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ń gbé ní ibi tó jìnà sí ọ̀dọ̀ tèmi díẹ̀. Mo ṣe rin lọ sí ọ̀dọ̀ wọn, mo rìn pẹ̀lú àlàáfíà. Bá ṣé ń rìn ni awọ́n jẹ́ kí àlàáfíà kó wá sínú àra eyan dáadáa ni.

Ṣé mo mọ bí a ti ń wẹ? Irú ìbéèrè wo ni eléyìí. Báwo ni ìṣe ni mo mọ bí a ti ń wẹ. Iwẹ jẹ́ nkan tí mo máa ń ṣe ní àárọ̀ ojoojúmọ́ tí mo bá ti jí ti mo bá ti fẹ́ lọ síta àti tí n mo bá lọ síta dáadáa. Máa wọnú ilé ìwẹ̀, máa sì fọ àgọ́ ara mi, tí mo bá ti fọ tán, máa sì dà mí sí ara àti ara mi yóò sì, yóò sì mọ́.

Nígbà wo ni mo kẹ́yìn lọ rí dókítà? Hmm, ó ti pẹ́ tí mo ti lọ rí dókítà gbẹ̀yìn torí pé èmi sọ, mo jẹ́ ẹnìkan tí kìí sábà ní àìsàn ní ara. Bí àbí ẹ̀ẹ̀kan abi eemeji lodun, mo máa ń ní àìsàn ní ara. But àwọn ẹ̀kankan nigba mi, mo fẹ́ mọ̀, mo rí dókítà kí n lọ sè àgbéyẹ̀wò ara mi bóyá ara mi ti ji pepé.

Ìgbà mélòó ni màá máa jẹ́ kí fóònù mi gbóná? Gbogbo ìgbà ni fóònù tèmi ma ń gbóná torí ọwọ́ mi kìí kúrò ní ẹ̀ rárá. Tí mo bá sì ti lò ó, tí mo bá ti lò ó tó bá ti pẹ́ báyìí, tí mo bá ń sin ǹkan tí ó lè gidi lórí rẹ̀, yóò bẹ̀rẹ̀ sí ní máa gbóná, tí màá sì fi í lẹ̀ díẹ̀ kó rí tutù kí n tó má a lò ó padà.

Ṣé mo máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹrọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹrọ ìgbésókè tí a bá jọ wà papọ̀ ní inú ẹrọ náà. A lè máa sọ̀rọ̀ nípa oúnjẹ tí a jẹ ní àná, oúnjẹ tí a jẹ lọ́la, irú aṣọ tí a nífẹ̀ẹ́ sí láti máa wọ̀ àti irú àwọn aṣọ tí àwa nífẹ̀ẹ́ sí láti máa wọ̀

Nígbà wo ni mo kẹ́yìn sunkún? Ẹkún pé oríṣiríṣi ẹkún ìdunu wà, ẹkún ìbànújẹ́ náà sì wà. Mo ti sun ẹkún ìdùnnú náà sí tí pẹ́ díẹ̀. Ẹkún ìbànújẹ́ ló pọ̀ jù fún wa tí a máa ń sùn torí pé nkan tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Nigeria yìí kò gba ẹ̀rin rárá.

Báwo ni mo ti máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Èmi jẹ́ ẹnìkan tí ẹkùn mi ní ìfẹ́ sí kí n máa ran àwọn ènìyàn lọ́wọ́ dáadáa. Tí mo bá rí ẹnìkan pé ènìyí yóò kú di ẹ ká to fún, kò lè kó rọwó mọ́ lẹ́nu, òṣìṣẹ́, àgbẹ̀ kẹ́rẹ́ kankàn fún, tí mo bá ní lọ́wọ́ máa dogbọ́n fún ènìyẹ́n kí ènìyẹ́n kan wọ o mi gẹ́gẹ́ bí ọ̀gá bí ǹkan kan.

Ìgbónájẹ́ jẹ́ irú òru ní mo fẹ́ràn nínú yàrá mi. Ìgbónájẹ́ jẹ́ tí mo fẹ́ràn jù ní yàrá mi, ọ́nà ni tí á bu omi sí inú rẹ̀ tí ó máa fẹ́ afẹ́fẹ́ òtútù sí iyan lára. Ilé gbúrò dáadáa ni inú òru tí òru bá pọ̀ ní gbogbo àdúgbò àbí ní gbogbo àgbáyé.

Tí mo ní gíláàsì orùn, rara ní ní gíláàsì orùn. Tí n ba fẹ́ sùn lálẹ́, n ò ní fẹ́ sì kí nkankan wà ní ojú mi, mà sùn máa bọ́ gbogbo asọ̀ mi àti fìlà bàtà tí bá wọ́ kí n lè bá ráyè na ara mi dáadáa tí n bá ti ń sùn ní alẹ́ nítorí na n ni gíláàsì orùn.

Ṣé mo ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni mo ní káàdì iṣẹ́. Tí mo bá ti dé, ẹni tí ó bá ṣẹ̀ṣẹ̀ dé ibi iṣẹ́ wa, àwọn tó ni ilé iṣẹ́ máa n pèsè káàdì iṣẹ́ fún. Kaadi yẹn ni ó máa ń lò láti máa wọ ilé iṣẹ́ ní àárọ̀. Wọ́n á sì gba ẹ́ lẹ̀ tó bá ti wọlé iṣẹ́. Tó bá ti ń lọlé padà ní alẹ́, wọ́n á sì fún padà. Eléyìí ni ó jẹ́ àmì ìdánimọ̀ fún òṣìṣẹ́ kọ̀ọ̀kan nínu ilé iṣẹ́.

Kí ni mo máa ń jẹ ní ọ̀sán? Oríṣiríṣi nkàn mo máa ń jẹ ní ọ̀sán, ìdí rè tojẹ́ pé nǹkan tí mo bá rí àbí iyèwú tó bá wà lọ́wọ́ mi ni ó jẹ́ kí ń mọ nǹkan tí mo lè jẹ ní ọ̀sán. Ìgbà mí mo máa ń jẹ àmàlà, ìgbà mi mọ́ ń mu gààrí tí ń ba lówó pupọ́ lọ́wọ́, ìgbà mí mo sì máa ń jẹ bíi àwọn puff puff àbí búrẹ́dì.

Nígbà wo ni mo kẹ́yìn ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Ojújúmọ́ ni a máa ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ wa torí iṣẹ́ wa jẹ́ iṣẹ́ tí kò jù òun sójú kan. Bí ọjọ́ tó ń gori ọjọ́ náà ni ìgbà mí òun kọ́lé tí àwọn tó sì ní ilé iṣẹ́ wa tí wọ́n sì máa ń mú wa láti kọ́ àwa òṣìṣẹ́. Fáà náà ká lè bámọ̀ jà mí sí inú.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun tí mò ń tà níbi iṣẹ́ mí máa ń jáde láàrin ọjọ́ ẹtì sí ọjọ́ ajé. Torí àwọn ọjọ́ náà ni ọjọ́ tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àti ọjọ́ tó pari ọ̀sẹ̀. Ó ni a máa ń lọ kọjá ta tún kó sí inú ṣọ́ọ́bù wa láti ta fún àwọn oníbàárà wa.

Ṣé mo mọ̀ bí a ti ń ya awọrán? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya awọrán, mo mọ̀ dáradára. To jẹ pé àwọn ọ̀rẹ́ mi ló máa ń pè mí ní àgbà aláwọ̀rán, nítorí pé mo ya awọrán láti orísìírísìí ẹgbẹ́ tí ó fi jẹ́ kí nnkan tí mo n ya kó mọ́ dáadáa, kó sì fine.

Ti mo fẹ́ran, kí n jókòó ní ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Bẹ́ẹ̀ ni mo fẹ́ran kí n jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé tí ó bá wà nínú ọkọ̀ òfurufú tí bá ń sìrìn àjò lọ sí ìlú kan tàbí èème. Torí pé tí ẹ bá yọjú láti ojú fèrèsé yẹn, yóò rí oríṣiríṣi nǹkan tí èèyàn le rí bíi gbogbo ìlú ṣe rí kéékèèké àti bí ọgbẹ́ ṣe rẹwà sí.

Ṣé mo máa ń wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ pín sí ìletò ìletò. Bẹ́ẹ̀ni mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ mi gẹ́gẹ́ bí àgo, ohun ọ̀ṣọ́ lóhùn náà, mo máa ń wọ̀ sí ọwọ́ tí mo bá ti múra tán, fìlà náà, ohun ọ̀ṣọ́ lóhùn náà, mo máa ń dé òun náà tí mo bá ti wọ àwọn aṣọ mi tán.

Nígbàwo ni mo kẹ́yìn rin ìrìn àjò fún iṣẹ́? Ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́ òun náà ni ìgbà tí mo wà ní ní bíi ọ̀sẹ̀ mẹ́rin àbí ọ̀sẹ̀ márùn ún sẹ́yìn tí mo lọ ṣe iṣẹ́ ní ìlú mi tí í ṣe ìlú tí ó ń yo yìí. Ìgbà tí mo kúrò ní ìlú náà mo padà wá sí ilé ní bóyá bíi ijẹerin àbí ijaarun.